Ah mi o kín wọ fìlà, mi tiẹ̀ like fìlà. Mi o kín wọ fìlà, mi o like fìlà. Eh mo try a ti máa wọ face cap but eh no mi like e. And then fìlà ìbílẹ̀, that is tí mo bá ti wọ, tí mo bá ti wọ native clothe, ẹh ẹn, mo le wọ fìlà ìbílẹ̀ kìí dẹ n ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ bẹ́ẹ̀. Eh tí mo bá fẹ́ lọ church, ọjọ́, ọjọ́, ọjọ́ táa máa ń wọ eh native, a a kí n wọ fìlà torí wọ́n kì í n wọ fìlà wọ inú church. So mi ò, mi ò wọ fìlà. Mo ní fìlà but mi o kín like am tí máa wọ.